Mo kẹ́yìn lọ wo eyín mi ní oṣù tó kọjá, torí ní gbogbo ìparí oṣù ni mo máa ń lọ ṣe àyẹ̀wò eyín mi, kí n ba lè ní ìlera tó péye. Kí n má ba ní, kí n má ba ní ìlera, kin má ba ní àìlera ní eyín, torí rẹ̀ ni mo máa ṣe n ṣe. Wọ́n máa fọ gbogbo eyín mi, fọ gbogbo idọ̀tí rẹ̀ kúrò, kí kòkòrò má ba fa ìrora fún mi ní ọjọ́ iwájú.

Mo máa ń gun ọkọ̀ akẹ́rù dáadáa. Nígbà tí mo gun ọkọ̀ akẹ́rù gbẹ̀yìn, ó tó bi oṣù méjì sí ìsìn. Mo gun ọkọ̀ náà nítorí pé ní ibi iṣẹ́ wa wọ́n rán èmi àti ènìyàn lọ sí ibi imí láti lọ jí ṣẹ́lọ́ùn. Ọkọ̀ akẹ́rù ilé iṣẹ́ wa dẹni a gbé dání lọ síbẹ̀. Nígbà náà ni mo kẹ́yìn wọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe oríṣiríṣi eré ìdárayá. Mo máa ń, mo máa ń gbá bọ́ọ̀lù, mo máa ń gbà basketball, mo sì máa ń gba àwọn board games náà bíi ludo, draft àti game lórí fóònù náà. Oríṣiríṣi eré ìdárayá ni mo máa ń ṣe nítorí ó máa ń fún mi ní ìmọ̀lára lóore ó sì máa ń jẹ́ kí n ṣe exercise. Idaraya sì da fún ara.

Rárá o, èmi kò ní àgbàlá òjò ní ilé mi ṣùgbọ́n ní ibi iṣẹ́ mi a ní àgbàlá òjò. Èmi kò, mi kò ní àgbàlá òjò ní ilé mi nítorí pé kò sí ààyè láti fi àgbàlá náà sí. Gbogbo ààyè láti fi ṣe ibi tí a máà ń páàkì ọkọ̀ sí àti ibi tí a máà ń gbin flower sí nínú ọgbà.